Èmi máa ń pàrọ̀ ọkàn mi nítorí pé ohun tí ẹni bá fẹ́ tọ́ kan yẹn ò sì sí pẹ̀lú rẹ̀ àbí tinú yẹn ò yọ́ sí i, ó pọn dandan kí ẹ̀yan ó pàrọ̀ rẹ̀, kí ẹ̀yan má wa gbé e gbé kúgbe àbí kí ẹ̀yan ó ṣe ohun ti o yẹ nígbà tí ó yẹ kí ẹ̀yan ó ṣe. Ohun tó fà á tí èmi fi máa ń pàrọ̀ ọkàn nu.

Awọn bata easy wear, ohun tí òyìnbó ń pè ní easy wear, lemi máa ń wọ̀. Nítorí pé tí gbogbo ibi tí mo bá lọ, ṣe mo fẹ́ wọ mọ́sálásí ni àbí mo fẹ́ ṣe ǹkan kan tí ó gbà kí n mọ yọ bàtà lẹ́ẹ̀mẹẹ̀wà? Hun ò ní mọ̀ ṣe wàhálà, hun kàn tẹ́ṣẹ̀ bọ́ ni. Ohun tó fa tí èmi fi máa ń wọ àwọn easy wear palms ni yen.

Ojú ọjọ́ tèmi máa ń fẹ́ràn jù ní alẹ́ o. Nítorí pé gbogbo nǹkan máa ń dáà kóṣi áríwo, kò sì bíi pé ẹnìkan ń dàámú ìyà àbí ẹnìkan ń ṣe ohun tí kò yẹ nígbà mí. Ọba alẹ́ máa ń dá, èèyàn yóò ṣe nǹkan tí ẹnìyan bá fẹ́ ṣe lẹ́rọ̀, èèyàn ó sì farabalẹ̀ ṣé ẹni.

Etí ni ohun tí à ń fi ń gbọ́, ó sì wà ní ara nnkan márùn-ún tí ń bẹ lára ọmọ ènìyàn tó ṣe pàtàkì tó sì ṣe pàkó. Etí mi dára, etí mo sì fi ń gbọ́rọ̀, etí mo sì fi ń listening, etí ṣe pàtó, ó sì ṣe ǹkan pàtàkì, etí mi ń ṣiṣẹ́ dáadáa bó ṣe yẹ.

Rárá o, èmi ò kí ń bì nínú, mo, mi ò kí ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀, ìgbà mí si nii, ìbínú ò jẹ́ nǹkan tí ọmọ, ọmọ ọkùnrin tó yẹ kó mọ gbà láàyè, èmi ò kí ń bì nínú ọkọ̀, mi ò kí ń bínú nínú ọkọ̀

Bẹ́ẹ̀ni, mi ò fẹ́ràn kí n máa dá jẹ oúnjẹ nìkan, mo sì fẹ́ràn wípé kí njọ máa jẹun papọ̀ pẹ̀lú àwọn janmọ́. Irú oúnjẹ náà máa ń lọ́ore e sì máa ń láàlú bàríkà. Kí n máa dá jẹ oúnjẹ kì í ṣe n tó wù mí rara.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn tí ma ń protect ojú fún oòrùn láti wọ ojú èèyàn direct. Mo ní gíláàsì tí mo máa ń lò tí n bá ti fẹ́ wọnú oòrùn lọ. To se pe oòrùn o sì ni? Kò yẹ kó mọ́ wọnú ojú èèyàn lọ títí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà.